Fi ìpa mo máa ń lo ìpara dáadáa. Mo máa ń fi ìpara sí ara mi. Mo sì ni ìfẹ́ sí torí tí mi bá lo ìpara, ara mi a máa funfun. Nítorí ìpara jẹ́ ohun tí mo máa ń fi pa ara mi ní gbogbo ìgbà tí mo bá wẹ̀.